Ohun tí èmi máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ìwà rere, ẹni tó ní ọ̀wọ̀ tó jẹ́ pé ó máa ń bọ̀wọ̀ fún àwọn ẹlòmíràn, pàápàá àwọn ẹlẹgbẹ́ ẹ tó dẹ̀ máa máa fún alákòóso náà ní ọ̀wọ̀ titi ẹ̀. Ẹni tó ní sùúrù tó sì ní ìfaradà tí ì ṣe wípé ó máa ma bínú kíákíákíá. Ẹni tí ìṣò ni jàgídíjàgan. Irú àwọn ohun tí èmi máa ń wá nínú òṣìṣẹ́ tuntun nìyẹn. Ẹni tó dẹ̀ ṣetán láti kọ́ ẹ̀kọ́ tuntun tó fi rẹ̀ sílẹ̀ láti mọ ìmọ̀ tuntun. Irú àwọn ohun tí èmi máa ń wá nínú òṣìṣẹ́ tuntun nìyẹn. Ẹni ti a dẹ jẹ́ wípé a máa dé ibi iṣẹ́ lákòókò kì í ṣe ẹni tó a máa pẹ́ dé àbí tó a máa ṣàwàwí, tó bá dẹ̀, da bá dẹ̀ fún ní iṣẹ́ tá a máa parí iṣẹ́ ní àkókò tó yẹ. Ẹni tó dẹ̀ ní ìbáṣepọ̀ dáadáa pẹ̀lú àwọn ẹlòmíràn. Àwọn ohun tí èmi máa ń wá nínú òṣìṣẹ́ tuntun nìyẹn. Tó jẹ́ pé ó máa le bá àwọn ẹlòmíràn ṣiṣẹ́ dáadáa láìsí ìjà, láìsí wàhálà. Irú ẹni tí èmi máa ń fẹ́ nìyẹn. Ohun tí mo dẹ̀ tí máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ẹni tó jẹ́ wípé kì í ṣe pé a máa ṣe sìlọsìlọ tó bá dé ibi iṣẹ́ tá a máa sùn. Ohun tí èmi tún máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ẹni tó ṣeé gbọ́ kàn lé, tí wọn lè fọkàn tán. Àwọn ohun tí èmi máa ń wá nínú òṣìṣẹ́ tuntun nìyẹn.

Ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ni ọjọ́ ìsinmi, èyí ti ṣe ọjọ́ Sunday. Gbogbo wa a tún ríra wa ní sọ́ọ̀sì, ṣùgbọ́n a pàdé ní ọjọ́ Satideé gangan níbi ayẹyẹ kan. A lọ fún àjọyọ̀ ọ̀rẹ́ wa kan tó ń ṣe ọjọ́ ìbí, ó tún ṣe ayẹyẹ ìgbà tí òun àti ọkọ rẹ̀ tí wọ́n ṣe ìgbéyàwó. Gbogbo wa wà níbẹ̀ ta ríra wa, ìgbà tí ó sì tún di ọjọ́ Sunday, ọjọ́ ìsinmi àná yìí, mo tún pàdé àwọn ọ̀rẹ́ mi náà. Ọjọ́ Sunday ni ó kẹ́yìn tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi.

Àkókò tí ọ́fíìsì mi máa ń ṣí fún àwọn òṣìṣẹ́ ni àrọ aago mẹ́jọ sí mẹ́sàn-án. Ẹ̀yẹn ìgbátáwó òṣìṣẹ́ ń wọlé. Ṣùgbọ́n bí ọwọ́ aago mẹ́fà, ọ́fíìsì a ti ṣí. Nítorí wípé àwọn tó máa wá tún ibẹ̀ ṣe, tó máa gbálẹ̀, tó máa nu tábìlì, tó máa ṣe bẹ̀ ní ìmọ́tótó, àwọn ti máa dé bẹ̀ ní agogo mẹ́fà. Wọn a ti tún bẹ̀ ṣe kí àwọn òṣìṣẹ́ tó máa wọlé bí ọwọ́ aago mẹ́jọ sí mẹ́jọ abọ́ sí mẹ́sàn-án. Bí àkókò ọ́fíìsì mi ti máa ń ṣí ni.

Ibi tí mo fẹ́ràn lọ jù óun ní ilé ìjọsìn. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn, nítorí wipé ilé ìjọsìn ó máa ń fún mi ní ìsinmi ọkàn. Tí mo bá ti lọ sí ilé ìjọsìn, àá kọrin, á yin Ọlọ́run lógo. Gbogbo ẹrù, wíwo aya mi, gbogbo nǹkan tí ó mú inú mi dùn tó jẹ́ wípé ó mú mi doríkodò tí n bá dé ilé ìjọsìn tá a ń kọrin, tá a ń jó, tá a yin Ọlọ́run lógo, gbogbo ara mi máa tú ká sí ijó. Mo máa n láyọ̀ nínú ọkàn mi. Gbogbo àwọn ẹrù, wíwo yẹn ó máa kúrò níbẹ̀. Ọkàn mi á balẹ̀, inú mi á dùn. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn. Mà á gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run yẹn á tún a tun fún mi ní ìrètí, á fi mí lọ́kàn balẹ̀. Mo fẹ́ràn láti máa lọ ilé ìjọsìn jù.

Bí èmi ṣe máa ń kojú àwọn ìṣòro ni wípé èmi máa ń fi ara balẹ̀ torí èèyàn gbọdọ̀ ronú dáadáa. Kìí ṣe tí ìṣòro bá dé kí èèyàn kàn sáré bọ́ sí gburúgburú, gburúgburú, ko jókòó. Nígbà tí mo bá ti jókòó, màá fẹ́ mọ ìdí ìṣòro yẹn gangan. Ohun tó fà á, bó ṣe ṣẹlẹ̀, kí ni ǹkan gangan tó ṣẹlẹ̀ àbí ta ni ẹni tó kàn án? Nígbà tí mo bá ti mọ̀ tán, ẹ a máa wá ṣe ìjíròrò, a ṣe ìjíròrò, a foríkorìí, a finukonu, màá sì fetí sí ẹni kejì. Gbogbo wá jọ máa ronú papọ̀, bá ṣe máa wá ojútùú sí ìṣòro yẹn. Ta bá dẹ̀ nílò láti lè bèrè lọ́wọ́ ẹlòmíràn, bíi pé alákòóso wa ká bẹ̀rẹ̀ i i ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀ torí a gbọdọ̀ fi ìmọ̀ kún ìmọ̀, èèyàn kì í mọ̀ tán. Tí a bá nílò ìrànlọ́wọ́ yẹn, èmi a máa bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ alákòóso. Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ni iṣẹ́ ni.

Èmi ò gun ọkọ̀ ojú omi rí nítorí èmi ò fẹ́ràn ọkọ̀ ojú omi. Ọkọ̀ ojú omi ó máa ń bá èmi lẹ́rù. Nígbà ta tí ẹ fẹ́ lọ ṣe nǹkan kan, ta fẹ́ lọ bá ẹnìkan ṣe nǹkan nígbà kan, tán sọ pé ọkọ̀ ojú omi ló máa gbé wa dé bẹ́ taáa bá dé bì kan. Ọkọ̀ ojú omi á wá ṣẹ̀ wá gbé wa. À! Moní irọ́. Èmi, èmi, èmi ò fẹ́ràn ọkọ̀ ojú omi torí bẹ́ẹ̀ mi ò gun ọkọ̀ ojú omi rí.

Bẹ́ẹ̀ni, mo ní adìẹ, mo ní ẹranko ọ̀sìn, adìẹ, à ń sìn adìẹ lẹ́gbẹ́ kan nítorí pé ọkọ mi fẹ́ràn adìẹ tí èyàn ṣẹ̀ṣẹ̀ pa. O fẹ́ràn rẹ̀ láti máa jẹ ju eyi tí wọ́n ti gbé sínú fìríjì. Mo ní ẹranko ọ̀sìn, mo ní adìẹ.

Nígbà tí èmi bá fẹ́ lọ sùn, èmi a máa wọ aṣọ oorun èyí tí ó wà fún àwa obìnrin torí fẹ́lẹ́fẹ́lẹ́ tó rọrùn láti fi sùn, èmi a máa wọ̀ yẹn. Ìgbà mí mo sì máa ń wọ pajamasi, àwọn aṣọ tòkèétìlẹ̀ yẹn tí òun ò gbóná jù, kò kí ń jẹ́ kí ara gbóná jù, mo máa ń wọ̀ yẹn. Ṣùgbọ́n ní àkókò ooru èmi a máa wọ aṣọ pélébé pẹ̀lú ṣòkòtò kékeré, òun ni mo máa ń wọ̀ ní àkókò ooru. Ṣùgbọ́n ní ìgbà tí ojú ọjọ́ bá tutù, tí ojú ọjọ́ tutù, èmi a máa wọ aṣọ tó rọra gbóná díẹ̀ kí òtútù má bà mú mi.

Yàrá tí èmi fẹ́ràn jù nínú ilé mi ni yàrá ìsùn. Yàrá ibi tí mo máa ń sùn nítorí pé ó jẹ́ ibi ìsinmi, ó jẹ́ ibi ìtura. Ó máa ń mú kí ara mi balẹ̀. Ọkàn mi sì máa ń balẹ̀ nínú yàrá ìsùn mi. Mo fẹ́ràn yàrá ìsùn mi nítorí ìpamọ́. Ó jẹ́ bí ìdákẹ́ jẹ. Ó jẹ́ ibi tí mo lè ti gbàdúrà láìsí wípé èyí ni ẹnikẹ́ni ń yọ mí lẹ́nu àbò ń dì mi lọ́wọ́. Mo fẹ́ràn yàrá ìsùn mi nítorí pé ibẹ̀ ni mo ti máa ráyè jókòó, tí máa ka bíbélì mi, máa ka ọ̀rọ̀ Ọlọ́run, tí máa, tí máa, tí, tí máa lè gbàdúrà dáadáa pẹ̀lú ìdákẹ́ jẹ́. Mo fẹ́ràn yàrá ìsùn mi. Mo fẹ́ràn yàrá ìsùn mi. Yàrá ìsùn mi ni mo fẹ́ràn jù nínú ilé mi.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣe eré ìdánì, máa ń ṣe eré ìdánì. Nítorí pé lóòótọ́ eré ìdánì tí ó bá jẹ́ wípé mo ti ṣiṣẹ́ tí mo kàn fẹ́ sinmi ni mo máa ń ṣe eré ìdánì. Ṣùgbọ́n eré ìdánì jẹ́ eré tó máa ń ràn mí lọ́wọ́, ó máa ń ṣe ọpọlọ mi, máa ń ṣe ọpọlọ mi torí ó máa ń lè jẹ́ kí n ronú dáadáa. Àwọn eré ìdánì tí màá ń ṣe ó máa ń jẹ́ èyí tó máa ń fún mi ní ìrònú jinlẹ̀ gan, máa jẹ́ kí n ronú jinlẹ̀ láti lè ṣe, láti lè dáhùn àwọn ìbéèrè kan nínú rẹ̀. Ó má ń, ó, ó jẹ́ ohun tí mo fẹ́ràn, ó jẹ́ ohun tí mo fẹ́ràn torí ó máa ń fún mi ní ìmọ̀ tuntun. Ó máa ń fún mi ní ìmọ̀ tuntun, ó sì máa ń jẹ́ kí n lè ní sùúrù. Ó sì máa ń jẹ́ kí ọpọlọ mi ṣiṣẹ́ dáadáa. À mo máa ń ṣe eré ìdánì, mo fẹ́ràn rẹ̀